Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Nígbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó jẹ́ ẹ ọ ọdún tó kọjá. Ọdún tó kọjá ni mo jẹ́ kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ṣùgbọ́n mi ò lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo lọ gẹ́gẹ́ bí olùkọ́ ni. Mo lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ tuntun taani ní ilé ẹ̀kọ́ wa.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Èmi fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ ohun tí mo ti máa ń gbá láti ìgbà tí mo wà ní èwe lá'gbà tí mo wà ní kékeré. Ó sì dùn torí pé kí ẹ̀yàn kan o le dàgbà, ẹ̀yàn nílò bí ẹ̀yàn bi márùn-ún mẹ́fà méje ẹ le pọ̀ láti le gbá. Ó sì máa ń dùn, mo sì fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Ní, ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Eh, nǹkan tó kọ̀ yóò ye mi gbọ́, tí ó bá jẹ́ ibo lo ti fẹ lọ sinmi, eh, àbí bó ló máa wù ọ́ láti lọ sinmi. Èmi máa fẹ́ràn kí n lọ sinmi ní ilé àgbàfẹ́. Ilé ìgbàfẹ́ jẹ́ ibi tó, ó máa, ó jẹ́ ibi tí èèyàn lè lọ láti lọ sinmi, ibi ti èèyàn lè lọ láti lọ jẹun, ibi tí èèyàn lè lọ láti lè bá àwọn ènìyàn ṣeré. Iru ibí tí èmi lè lọ fún ìsinmi re.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ò ko yátọ sí gbogbo tábìlì iṣẹ́ náà. Bí gbogbo tábìlì iṣẹ́ ṣe rí bẹ́ẹ̀ ni tábìlì iṣẹ́ tèmi náà ṣe rí. Ó ní ibi tí mo lè gbé kọ̀npútà mi sí, ó ní àwọn ibi tí mo lè tọ́jú ìwé sí, ó ní àwọn ibi tí mo lè tọ́jú bi kọ́kọ́rọ́ bí, ẹ́ẹ́, bí kọ́kọ́rọ́ wí gegé ìkòwé sí. Bẹ́ẹ̀ ni tábìlì mi ṣe rí.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Èmi máa ń gbé oúnjẹ ọ̀sán mi wá láti ilé. Báwo ni màá dá iná? Oúnjẹ tó bá ṣẹ́ láti ilé mo máa gbé wá sí ibi iṣẹ́. Òun de ni mo máa ń jẹ ní ọ̀sán. Mi ò kí ń jẹun ní ìta. Mi ò sì kí ń jẹun látọ̀dọ̀ àwọn oníbàárà.

Ṣé o máa ronú nígbà tí o bá sùn? A! Mi ò kí ń ronú nígbà tí n bá sùn. N bá ti sùn, mo ti sùn ni yẹ́n. Bí bá ti wá jí padà, mo máa gbé e tó lè bá mi rà síronú ohun kan tó è kí ń ro, ṣùgbọ́n ní bá ti sùn, mi ò kí ń ronú. Gé ó wà lè orun, nígbàtí èèyàn bá tún ronú. Mi ò kí ń ronú tí bá sùn.

Iru ojú ọjọ́ wo lo fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù kì í ṣe pé mo ní ojú ọjọ́ kan tí mo fi bẹ́ẹ̀, tí mo yàn láàyò, ṣùgbọ́n tí, tí ó bá ṣe igbà tí pé ojo fẹ́ rọ̀ díẹ̀, ṣùgbọ́n kó, kójo má rọ̀, ṣùgbọ́n kó ojú ọjọ́ kan dà díẹ̀, mo fẹ́ràn rẹ̀. Àbí kó ojo rọ̀ díẹ̀ kí lè tutù, mo fẹ́ràn re ju kórú kan wá. Àbí mo ti fẹ́ràn jú ọyẹ lọ. Ọyẹ kan má jẹ́ kí gbogbo nǹkan, gbogbo nǹkan tutù ṣùgbọ́n a jẹ́ kí gbogbo nǹkan gbe, èè, ìjàǹbá inà má ṣẹlẹ̀ jù nígbà ọyẹ. Ìgbà, èyí tí mo fẹ́ràn jù ni kí ojú rọ̀, kó, kó ṣi má jẹ́ ojo, ojo, ojo tí ó gbélé lọ àbí ojo wẹ́lìwẹ́lì o. Kó jẹ́ ojo díẹ̀ tí yóò jẹ́ kí gbogbo nǹkan tutù.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú olórí iṣẹ́ mi ógún régé. Ìbáṣepọ̀ tó yẹ pé bí i ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ ẹni tí mo bọ̀wọ̀ fún, ẹni tí mo rí ní ipò ẹni tí ẹ̀ kí wọn bọ̀wọ̀ fún, ẹni tí ẹ kí wọn tẹ̀lé, ẹni tí ẹ kí wọn fi yangàn. Irú ìbáṣepọ̀ tó wà láàrin èmi àti olórí iṣẹ́ mi ni.

Pé o máa ń fi ìpara sí ara bẹ́ẹ̀ ni mo máa ń fi ìpara sí ara. Pápá jù lọ́ igbà tí màá jáde, màá fi para sára. Pápá jù lọ́ gbà to gbogbo ìgbà tí ẹni tóun bá mọ́jú tó bá fi ìpara sára, gbogbo ara rẹ ó máa gbẹ a máa bu. Tójò bá ń rọ tó bá, tó bá fi ìpara sára gbogbo ara rẹ ó fún, gbogbo ara rẹ yóò ó fúnfún. Nígbà ọyẹ́ ti ẹ ló ni ò dáa jù, tí gbọ́ yé bá wà tó bá fi ìpara sára gbogbo ara rẹ báàyè ni yóò máa fúnfún. Ìpara jẹ́ ohun tó ń jẹ́ kí ara jọ̀lọ̀. Ó sì ń fún ara ní oúnjẹ tó yẹ kí ara ní láti lè dún wò, láti lè ṣe rí. Láàrá tó dẹ̀, tó dẹ̀, ó dẹ̀ ń fún ara ní ẹwà bẹ́ẹ̀ ni ó tún ń fara lẹ́wà.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Eh, ti won bá fún mi, bá fún mi ní àǹfààní láti darí àwọn òṣìṣẹ́ àbí ta bá nìgbà tí won bá kó àwọn iṣẹ́ fún mi láti darí, mo máa ṣe ni pé mo máa, mo máa fún wọn ní iṣẹ́ tó yẹ kó ṣe, mo máa jẹ́ kó mọ ìdí tó yẹ kó ṣe, mo máa sọ fún wọn ohun gbogbo nǹkan tó wà nílẹ̀ fún wọn láti ṣe kó lè jẹ́ kó ṣe dáadáa. Èkejì ni pé èmi fúnra mi náà, mo máa, mo máa tẹ̀lé wọn, èmi náà máa ṣe àwọn iṣẹ́ náà pẹ̀lú wọn kó lè fún, kó lè jẹ́ kó ríi wọn wu pé ènìyàn wà tó ń bá wọn to n ṣẹ́ iṣẹ́ náà pé àwọn ni kan ko lọ́ n ṣe.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tèmi fẹ́ràn jù, ẹh ẹh ẹh ni bisikíìtì àwọn òyìnbó. Ti n fi bá ti jẹun tán, mo fẹ́ràn láti máa fi yẹn pa nù tí n bá ti jẹun tán, bá ti jẹun alẹ́ tán àbí kí nǹkan fi panu, kò kan munu dúró. Bisikíìtì ṣọkọlẹ́ẹ̀tì àwọn òyìnbó ni mo fẹ́ràn gẹ́gẹ́ bí oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Eh, ọ̀pọ̀ oúnjẹ ni mo máa ń jẹ lọ́sàn-án, bíi ìrẹsì, bíi ẹ̀wà, bíi ìrẹsì àti ẹ̀wà, bíi búrẹ́dì àti ẹ̀wà, eh bíi ẹ̀wà àti dòdò, bíi iṣu, eh kò sí oúnjẹ tí mi ò kí lè jẹ lọ́sàn-án. Bí ókélé nígbà mìíràn, eh kò sí oúnjẹ tí mi ò lè jẹ lọ́sàn-án.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àpò owó mi lẹ́yìn owó tó wà nbẹ̀ tó jẹ́ ìkíni. Ikejì, káàdì ìdánimọ̀ mi. Èkejì. Èkẹta, káàdì ìdánimọ̀ àwọn iṣẹ́ mìíràn kí ń sì yàn ṣúgbọ́n iṣẹ́ wọn, ohun tó ń ṣe, káàdì ìdánimọ̀ iṣẹ́ tó ń ṣe kí n lè rántí iṣẹ́ tó ń ṣe. Ikẹrin, àwọn káàdì ìgbowó mi nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Paapaa julọ lọ torí pé màá ń kọ́kọ́ jí ní aago méjìlá láti gbàdúrà àti láti ka Bíbélì. Màá ń jí ní aago méjìlá, àárọ̀ tí aago mẹ́ta. Aago mẹ́ta yẹn mo lè máa sùn títí di aago márùn-ún abí aago mẹ́fà. Nígbà tí ilẹ o ti mọ́. Mo jẹ́ ẹni tó máa ń jí ní kùtùkùtù.

Ṣé o ti dúró lílu ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá o, kò sí ọjọ́ kan tí mi ò lo ẹ̀rọ ayárabíàṣá mi. Orí gbogbo ayé mi ibẹ̀ ni, iṣẹ́ mi ibẹ̀ ni, ètò iṣẹ́ mi ibẹ̀ ni, ètò ilé ibẹ̀ ni, ètò ìjọ, gbogbo ètò tí ń bá ṣe orí ẹ̀rọ ayárabíàṣá mi ni mo ti ń ṣe. Mi ò dé, mi ò déró lílu rẹ̀ rí fún ọjọ́ kan.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? A, kò sí ìgbà tí èmi jẹ́ kí fóònù mi gbóná. Ó tó ni pé mo lè lò ó kí n lò ó dé dépo tó yẹ pé yóò gbóná tó ṣẹ́ kárakára ju ẹ̀mí rẹ̀ lọ. Ṣùgbọ́n kò sí ìgbà kan tí mo mọ̀ mọ̀ lóko gbóná. Bí bá sì ti ń gbóná, bí mo bá rí pé ó ti gbóná, màá pa á, má jẹ́ kó tutù. Kí n torí tó bá gbóná náà, ìyẹn ò ní gbádùn irú iṣẹ́ tó ń ṣe.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá, mi ò ṣe ẹni tí kò kí ń jẹ ẹran, ṣùgbọ́n kì í ṣe gbogbo ara ẹran ni mo máa ń jẹ. Èmi ò fẹ́ràn kí ẹran máa jẹ ìfun ẹran, kó máa jẹ òróró, kó máa jẹ dọ̀, mi ò fẹ́. Ohun tí ó bá ti ju ara ẹran lọ, mi ò kí ń jẹ. Kódà, ẹ́, ẹ́, ẹ́, epa ee pọ̀nmo, mi ò kí ń jẹ. Ohun tí bá ti, tí ò bá kí ń ṣe ẹran gọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ń, ẹran gọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ń, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ la ti jẹ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Àwọn ìlànà taa gbélé fún ìpolówó ni pé a ní àwọn èèyàn kan, a ní onirúru irúfẹ́ àwọn èèyàn táa fẹ́ polówó fún. Àwọn táa fẹ́ polówó fun yẹn náà, a tún ní irúfẹ́ nǹkan táa fẹ́ polówó fún wọn. A dẹ̀ tún ní àwọn nǹkan táa fẹ́ sọ fún wọn pé àǹtà bí a á rà.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, ó pọn dandan láti ka àdéhùn, tí ń bá ka dáadáa báwo ni mo ti fẹ́ mọ àwọn nǹkan tí wọ́n ń kọ síbí àbá àwọn nǹkan tí wọ́n ń sọ kí n tó bọwọ́ lù. Torí tí mo bá ti fi òǹtẹ̀ lù, mo ti fọwọ́ bọ́ ọ́ lù, kò ṣe yí padà. Ó ti di ohun tí mo gbọdọ̀ ṣe. Nítorí náà, màá-- mo máa ka àdéhùn dínúdínú dáadáa kí n tó bu ọwọ́ lù.

Irú kọ̀npútà wò ní ò ní? Irú kọ̀mpútà tẹ mi ni, ó jẹ́ kọ̀mpútà ìgbàlódé. Àwọn kọ̀mpútà ìgbàlódé tawon oyinbó pè ní Gen 13. Ẹni tó ṣe ni, olùdásílẹ̀ rẹ̀ ni Samsung, ẹni, ẹ́, òun ni Dell bẹ́ẹ̀ ni. Dell ló ṣe kọ̀mpútà tí mò ń lò. Ó sì jẹ́ kọ̀mpútà ìgbàlódé, kì ó yàtọ̀ sí àwọn kọ̀mpútà gbẹ́gbẹ̀ẹ́.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Ẹni tó bá wá fún ìrànlọ́wọ́, tó bá béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ mi, èmi máa ń gbìyànjú láti rán wọn lọ́wọ́. Pápa juló, ìrànlọ́wọ́ tí mo bá lè ṣe fún wọn, nítorí kì í ṣe gbogbo ìrànlọ́wọ́ éyàn lè ṣe. Ìrànlọ́wọ́ tó bá máa pamí lára mi ò ní ṣe fún wọn. Tí mo bá ṣì ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn, mi ò kín ń jẹ́ kí gbogbo ayé mọ̀ pé mo ṣe ìrànlọ́wọ́ fún un. Mo máa ń tọ́jú ẹ̀ sí abẹ́ àwọn mi.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi, ooo ijọ tó bá bọ́ sí, ó ṣe pàtàkì. Tó bá bọ́ sí ọjọ́ iṣẹ́, ilé iṣẹ́ ni, lẹ́yìn kí àwọn òṣìṣẹ́ mi kan wá kan kọrin fún mi, kọ sí bà mi yọ jọ yọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́, ọjọ́ ìsinmi àbí ọ, ọ ẹ ìparí ọ̀sẹ̀, ni emi ati àwọn idi ilé mi a ó jáde, à ń jáde lọ síbi ilé ìgbafẹ́, a gbádùn ara wa, a kọrin, a ṣiṣẹ́ yọ̀pọ̀ yẹn yẹn. Èyí tó ti ẹ máa ń dùn mọ́ mi ni pé ẹ àwọn ẹbùn táwọn ènìyàn máa ń fún mi òun ló máa ń dùn mọ́ mi jù.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni eré ìdárayá tí mo yàn láàyò láti ìgbà tí mo ti wà ní kékeré. Mo, ó sì máa ń dùn mọ́ mi tí ba ń gba. Òótọ́ ni pé mo ti dàgbà, mi ò ní agbára àti gbà lọ fún, fún ìgbà tó gùn. Ṣùgbọ́n ti n báyìí láǹfààní láti gbàá. Ó máa ń dùn mọ́ mi láti gbàá lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera. Àwọn èrò ìlera témi dẹ̀ ń mu yìí, kì í ṣe bóyá àìsàn ń ṣe mí o. Mo kàn ń mu-ún kó lè jẹ́ kí ara mi ṣe dáadáa kó sì lè bá mi ja bá àìsàn jà, k'áìsàn gan-an tó dé. Àwọn òògùn ìlera tí mo ń lò ni.

Ṣé orí máa ń fọ́ ọ? Rárá, orí ò kí ń fọ́ mi o. Mi ò ní ìṣòro orí fífọ́, mi ò sì ní wàhálà orí fífọ́. Orí ò kí ń fọ́ mi. Gbogbo ara mi ló ṣe pérére, gbogbo eya ara mi ló ń ṣiṣẹ́ dáadáa. Mo sì, gbogbo aya mí de lera, mo lè ra, mi ò ní àìsàn. Nítorí náà orí ò máa, orí ò fọ́ mi.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, màá ń wo oríṣìíríṣìí lórí tẹlifísàn. Páápàá jùlọ ìgbà tí mo bá dé láti ibiṣẹ́ tí ń bá ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe àbí tí mo fẹ́ sinmi, àwọn ètò orí tẹlifísàn ló máa ń-- ló jẹ́ àwọn nǹkan tó máa ń jẹ́ kí, kí ìsinmi fún ọkàn mi balẹ̀ tó sì máa ń fún mi sinmi tí ó jẹ́ kí ń má ro iṣẹ́ tó ṣẹlẹ̀ ní ibiṣẹ́ àbí ó jẹ́ kí n tún mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àgbálá ayé àti ìròyìn tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè mi.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Rárá, mi ò fẹ́ràn ìrìn òkè. Ore ẹrù ókè, ohun tí gíga tí ẹ máa ń bà mí, ẹrù òkè máa ń bà mí. Kódà kó jẹ́ ilé òkè náà ni, ẹrù nǹkan òkè máa ń bà mí. Depodepo kí wa sọ pé mo fẹ́ máa gun, orí, mo fẹ́ máa gun àpáta àbí òkè rọ, mi ò fẹ́ràn ìrìn òkè.

Ṣé o máa ń dé ní àkókò? À rárá o, mi ò le sọ pé mò ń dé ní àkókò. Otó ńi pé mo lè tètè kúrò nbi tí mo wà bí i kí n tètè kúrò ní ibi iṣẹ́, ṣùgbọ́n órilede tèmi sún kẹrẹ fà kẹre, okò n gbà mí, kò n jẹ kó tí ẹ kí ń jẹ́ kó rọrùn àti tètè dé ibi tí ẹ̀yàn lọ dèdè àbí kí ẹ̀yàn tètè dé ní àkókò. Ṣùgbọ́n to bá jẹ́ mo fẹ́ lọ sí ibi kan tó ṣe pàtàkì, màá tètè kúrò n le fún wákàtí kan sí méjì kí n lè tètè dé ibi tí mò ń lọ.

Kíni ó máa ń wọ̀ nígbà tí o bá lọ́ sùn? À! Kíni màá ń wọ̀ tí mo bá fẹ́ lọ́ sùn? Le yín kì ń wọ ṣòkòtò pempe àti aṣọ tí ọ́lọ́wọ́ ti rìn. Ẹ́ yín kò sí nǹkan tí mo fẹ́ wọ̀ àbí kí n wọ aṣọ, kí n wọ ṣòkòtò pínpín àti aṣọ àwọ̀tẹ́lẹ̀, àwọn tí màá ń wọ̀ lọ́ sùn nìyẹn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? À bẹ́ẹ̀ ni o, ilé ìjọsìn jẹ́ ilé mi kejì, ibi tí mo fẹ́ràn jù nìyẹn. Kí n wà ní ilé Ọlọ́run, ibi tí màá ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí màá ti máa k'ọ̀rọ̀ Ọlọ́run, tí màá ti máa kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí màá ti máa yin Ọlọ́run, tí màá ti máa gbàdúrà. À ilé ìjọsìn jẹ́ ibi tó pọn dandan fún mi láti lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ehn, mo gbẹ́ mi, mo kẹ́yìn lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó, tó kápa n lẹ̀ yìí. Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn lọ sí ọjà. Mo lọ sí ọjà, mo lọ ra nǹkan oúnjẹ, àwọn nǹkan oúnjẹ, ehn, mo lọ rà.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń tan ìkíni lórí fóònù mi. Kí diẹ̀ ẹdùn kọ́kọ́ bá yàn sọ̀rọ̀ náà, màá kọ́kọ́ kí ọ, kó ṣe pàtàkì láti kọ́kọ́ kí ènìyàn kó tó bẹ̀rẹ̀ síí sọ ohun tí a fẹ́ sọ. Nítorina mo máa tan ìkíni. Ní orí ẹ̀rọ ayélujára wa àti ayárá bí àṣá, mo máa tún tan ìkíni bẹ́ẹ̀.

Ṣé o máa ń fi aṣọ ìbúra búra nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Bí ìsinyi tí oru ń mú burúkú burúkú yìí tí gbogbo òbí ń gbóná yìí, mi ò lè lo aṣọ ìbúra o, torí yóò jẹ́ kí oru mú mi si ni. Ṣùgbọ́n tó tutù bá ń mú, tí gbogbo ilẹ̀ bá tutù, bẹ́ẹ̀ ni màá fi aṣọ ìbúra, màá fi búra mi.